Sọ fún wa bí àdúgbò ṣe ń péjọ nígbà ìsìnkú. Tí ènìyàn bá kú, gbogbo àwọn ará àdúgbò ni wọ́n máa jọ ṣẹ ìpàdé tí wọ́n jọ ń parapọ̀ láti sin ẹni náà, pàápàá jùlọ tó bá jẹ́ ẹni tí ó lọ́ yaya tí ó dẹ̀ jẹ́ ẹni tí ó ṣe dáradára ní agbègbè.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan àbí ọ̀pọ̀lọpọ̀ àsà ni ó wà ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a máa ń gbà kí àwọn ènìyàn. Àwọn kan wà tí a máa ń nawọ fún, àwọn kan wà tí a máa ń dọ̀bálẹ̀ fún, àwọn kan wà tí a kò máa tẹríba fún láti kí wọn.

Sọ fún wa nípa ìpinnu tí o fẹ́rẹ̀ ṣe lọ́nà mìíràn. Ẹ ẹ mi ò ní ìpinnu kankan tí mo fẹ́ ṣe lọ́nà mìíràn. Ẹ nǹkan tí mo bá fẹ́ ṣe, tí ó bá ti jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, màá ṣe é.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù. Gbogbo yàrá tó wà ní inú ilé ni mo máa ń lò. Ṣùgbọ́n yàrá tí èmi fúnra mi ń sùn sí ni mo fẹ́ràn jù. Yàrá tí àwọn ọmọ gbogbo ìgbà náà ni mo máa ń wọ bẹ̀ láti máa wo àwọn nǹkan tí wọ́n ṣe nínú yàrá mi. Ṣùgbọ́n yàrá tí èmi ń lò ṣe pàtàkì bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe kókó.

Ènìyàn melo ni o wa ni agbègbè mi agbègbè re, melo ni o si mo a a, ìbéèrè yìí ṣe nǹkan tí mi ò lè dáhùn ní pàtó, nítorí pé mi ò lè mọ gbogbo àwọn ènìyàn tí ó wà ní agbègbè mi. Àárín ìlú gidi ni mò ń gbé, ṣùgbọ́n mo mọ díẹ̀ nínú àwọn ènìyàn tí ó wà ní agbègbè mi, mi ò fi bẹ́ẹ̀ mọ gbògbò wọn tán náà.

Báwo ni o ṣe ń lo ọjọ́ ojó? E, ìgbàgbọ́ mi nínú Olúwa, ìgbàgbọ́ mi nínú Kristi Jesu, òun ni ó máa ń gbémiró ní ọjọ́ ojó, ní ọjọ́ ìbẹ̀rù, àti ní ọjọ́ ìdágìrí. Ní ìgbàgbọ́ nínú Olúwa pé kò sí ohun tí ó ṣòro ṣe.

Ṣé o mọ bí a tí ń ya àwòrán? Ẹn, mo mọ bí a tí ń ya àwòrán ṣùgbọ́n mi ò kín ń ṣe ẹni tó mọ àwòrán yà gidigidi. Amọ mo ní ọgbọ́n díẹ̀ tàbí mo ní ìmọ̀ díẹ̀ nípa yíya àwòrán, mo lè ya àwòrán díẹ̀.

Lérò rẹ kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́? Ó ṣe pàtàkì tí a bá fi àṣà ilẹ̀ wa lé àwọn ọmọdé lọ́wọ́ àti àwọn iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ ti ìdílé tí à ń ṣe ní ìdílé tí ó ṣe pàtàkì. A gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́.

Ibi tí ó máa ń lọ jìnnà tó, ìgbà mélòó sì ni ó gbà? Ẹ, ibi tí mo máa ń lọ jìnnà tó bí i wákàtí méjì tàbí wákàtí mẹ́rin, ibi méjì ni mo máa ń lọ. Ikan bí wákàtí méjì ikejì bi wákàtí mẹ́rin, mo dẹ máa ń lọ bí ẹ̀ẹ̀mẹta tàbí ẹ̀ẹ́mẹ́rin láàárín ọ̀sẹ̀.

Sọ fún wa nípa ìrìn-àjò tí o rántí láti ìgbà èwe. Ọ̀pọ̀lọpọ̀ ìrìn aajo ni mo rìn láti ìgbà èwe mi. Ṣùgbọ́n ìrìn aajo kan tí mo rántí tó ṣe pàtàkì tí mi ò lè gbàgbé ni ìrìn aajo ti mo rìn láti ìlú wa níbi tí wọ́n gbé ti bimi ní Ondo State wa sí Eko. Mi ò lè gbàgbé ìrìn-àjò yìí.

Sọ fún wa nípa ohun tí ẹ fi ń dáná. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a fi ń dáná nílé. A ní bíi gas cooker, electric cooker, a ní coal pot náà tí a fi máa ń dáná, a dẹ̀ ní pressure pot náà tí a fi máa ń da iná tí a fi máa ń ṣe ẹ̀wà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mi ò kìn lọ sí ibi orin, mi ò káṣá kí a máa jáde lọ sí ibi orin níbi tí wọ́n ti máa ń kọ orin. Mi ò kín ṣe ẹni tó máa ń jáde lọ sí irú ibi báwọ̀nyí rárá àti rárá ni. Kò mọ̀ emí lárá rara ni.

Ọ̀pọ̀lọpọ̀ ewé ni a máa ń lò fún ìtọ́jú ara bí ewé máńgòrò, ewé gùávà, ewé sawasapu, ewé pọ̀pọ́. Gbogbo àwọn ewé wọ̀nyí ni a máa ń lò fún ìtọ́jú ara.

Ṣàlàyé ohun èlò tí ó wà ní ọwọ́ rẹ̀ ní ojoojúmọ́. Ohun kan ni ó ṣe pàtàkì tó jẹ́ ohun ìwúlò tí ó máa ń wà ní ọwọ́ mi ní ojojúmọ́ tí mi ò lè ṣe kí máa mú jáde. Ohun ni fóònù tí mo máa ń lò, ẹ̀rọ tí mo máa ń fi ń pe àwọn ènìyàn.

Sọ fún wa ní àkọsẹ́ ilé-iṣẹ́. Iṣẹ́ ilé iṣẹ́ tí mo bi tí mo ti ń ṣiṣẹ́, òmi ò bá wọn ṣe iṣẹ́ níbẹ̀. Mo máa ń lọ sí ibẹ̀ láti lọ ṣe iṣẹ́ ni. Gbogbo ìgbà tí mo bá dẹ̀ ní iṣẹ́ ni mo máa ń wọ ibẹ̀ yẹn láti lọ ṣe iṣẹ́. Máa san owó kí n tó wọlé láti lọ ṣe iṣẹ́ níbẹ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Rárá, kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Ókú kòkú, gbogbo rẹ̀ jíjẹ ni. Kò sí àbàwọ́n nínú nǹkan wọ̀nyí. Ẹ, ìgbà àtijọ́ ni àwọn ènìyàn máa ń dáṣà wọn ò lè jẹ nǹkan báyìí tàbí nǹkan báyìí. Ṣùgbọ́n nísìnyí, gbogbo rẹ̀, àjẹ pọ̀ ni.

Fún wa nípa ìgbà tí oúnjẹ kò jáde dáadáa. Ẹ, ìgbà ẹ̀gbẹlẹ̀ ni oúnjẹ kò máa ń jáde dáadáa. Tí òjò kò bá rọ̀, oúnjẹ ò ní jáde, a ò ní rí oúnjẹ àti pé tí kò bá sí iṣẹ́ tí kò dẹ̀ sí owó ní ìlú kò ní sí oúnjẹ.

Nípa kíkọjá omi nínú ọkọ̀ ojú omi. Kíkọjá nínú ọkọ̀ ojú omi ó ṣe nǹkan tí ó banilẹ́rù fún ẹni tí kò bá ì tí wọ ọkọ̀ ojú omi rí nítorí atẹ́gùn àti nítorí, ẹ, ìbú omi sótun àti sóṣì.

Sọ fún wa ohun tí o rántí láti ìgbà èwe. Mo rántí bí a ṣe máa lọ n pa ẹja ní ìgbà èwe àti pàápàá jùlọ bí a ṣe máa ń lọ sí ilé ìwé pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí gbogbo wa máa jọ máa lọ pọ́ sí ilé ìwé.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá àti rárá mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Mi o ki n se oni ìròyìn mi o de ki n se ẹni tí ó máa ń ka ìròyìn àti wípé ibi iṣẹ́ mi ò jọ mọ́ ibi tí wọ́n gbé ti ń ka ìròyìn.